Nígbà wo ni o kẹ́ yín lọ sí ọjà? Nigba wo ni o kẹyin lọsi ọja? Nígbà wo ni ó kẹ́yìn lọ sí ọjà?

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ, ìyá jẹ́ ọjọ́ méjì sí ọjọ́ òní, ni ọjọ́ ọjọ́ Sunday.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú tó pọ̀ rẹpẹtẹ, wọ́n pọ̀ lórísìíríìsí ní orílẹ̀ èdè tí mo ti wá.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Mo fẹ́ràn láti má a wo eré tíátà, mo sì fẹ́ràn láti má a wo eré football.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù nítorí pé ó máa ń jẹ́ kí ìpàdé náà kó rọrùn ó sì máa ń jẹ́ kó yá kíá.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Mí ò lò, mí ò lò iPhone, so mi ò kín fi pamọ́ sórí cloud, àmọ́ mo máa ń, mo máa ń fi pamọ́ sí orí Gmail. Mo ma ń back ẹ̀ up lórí Gmail.

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe yoga nítorí pé ó jẹ́ exercisi tó jẹ́ pé ó máa ń na ara, ó sì máa ń fún yàn ní flexibiliti.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmú́ra nígbà tí o bá ń mu ohun mímu? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfàmú́ra láti mu ohun tó ń pè ní ẹ́ẹ́ soft drink tàbí carbonated drinks.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? É mi ò kí ń gẹ irun mi, nítorí pé obìnrin ni mí, mo máa ń ṣe irun mi ni. Láti jẹ́ kí ojú mi kó gúnrégé, kí n sì rẹwà.

Báwo ni o ṣe máa ń se ètò àwọn iṣẹ́ àkànṣe? Mo máabń ṣètò rẹ̀ sílẹ̀ láti alẹ́ ọjọ́ tí n ba ti fẹ́ sùn kó ba lè rọrùn fún mi ní ọjọ́ kejì.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Mo máa ń ṣe ọjọ́ ìbí mi, mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú àwọn, pẹ̀lú àwọn ẹbí mi.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí lóriṣìíríṣìí. A, mo ti gun alùpùpù lọ sí ilé ẹ̀kọ́ rí, mo ti gun ún lọ sí gbogbo ibi tí mo bá fẹ́ lọ ni mo ń gun ún lọ.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn láti má wọ aṣọ àǹkárá tàbí lace tí màá fi gbé style oríṣiríṣi, mò sì fẹ́ràn láti máa wọ àwọn aṣọ tó ń pè ní English wear.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Hmm. Tóbá jẹ́ pé àti ọdọ Ọlọ́run ni mo ti fẹ́ tọrọ àforíjì, màá kúnlẹ̀, màá gbàdúrà sí Ọlọ́run pe kó dárí ẹ̀ṣẹ̀ mi jìn mí. Amọ toba jẹ èèyàn ni, mo le kunlẹ, mo le kunlẹ ti eniyẹn ba jumi lọ ki n tọrọ arofiji tàbí tó bá jẹ́ pé ẹgbẹ́ mi ni, kò pọn dandan kí n kúnlẹ̀, mo kàn lè tọrọ àforíjì. Àmọ́ màá fi hàn pé mo kábàámọ̀ nnkan tí mo ṣe.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni mo máa ń lọ sí ilé ìjọsìn. Àmọ́ kì í ṣe ní gbogbo ìgbà. Mo máa ń lọ ní bí ẹ̀ẹ̀mẹjì sí ẹ̀ẹ̀mẹta lósù.